Báwo ni àwọn ọmọdé ṣe ń ṣeré tẹ́lẹ̀? Báwo ni wọ́n ṣe ń ṣeré ní ìsinsìnyí? Tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọmọdé máa ń ṣeré látàrí pé wọn kò jọ̀pọ̀ sí ibìkan ní àdúgbò ti gbogbo wọn sì máa ń ṣeré papọ̀ láàárín ara wọn, tí wọ́n máa ń gbá bọ́ọ̀lù, ere bi bọ́ọ̀lù bí a ń bọ́ ń bé, a n yìí kẹ̀kẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti a n ṣe kẹ̀kẹ́, a n fi iyepe ko ilé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n níìsín, bí àwọn ọmọ ṣe ń ṣeré ni wípé wọ́n ń fi, won n gbà table tennis, won n gbà play station, won n gbà géèmù lawon orí fóònù, láti orí àwọn ipad àti láti orí àwọn laptop nísìí, ti eleyii si n je ki opolo won ki o ku. Bàkànà sì ni pé ó tó ń mú wọn láti má lè think independently.